Ojoojo tó bá tutù, tó ra, tó ra tutù fẹ́rẹ́fẹ́ tí kò sí àmì pé òòrùn wà rara. Tàbí èyí tó bá dàbí pé ojo fẹ́ rọ̀, ṣùgbọ́n tí òjò ń rọ̀. Bí ojó ń rọ̀ sí àwọn àpò àbòmí, tí òtútù ẹ̀ rọra ń fẹ́ wá diẹ́ diẹ́, sí oju ọjọ́ sì ń ra mọ́ lóló, sí gbogbo, sí gbogbo ra tí ó ń ra, ṣe bí pé oju ojọ́ fẹ̀ máa dúdú dié. Ìru ojú ọjọ tí mo fẹ́ràn jù nìyẹn, ìdí sì ni pé èèyàn lè wà níta nínú àwọn ìgbà báyìí. Èèyàn lè ṣe nǹkan tó bá wù ú níta. Èèyàn ò ní máa bẹ̀rù bóòrùn máa ràn. Òòrùn ò ní pààyàn, òòrù ò ní múyàn. Tí èèyàn bá wà nínú ilé gan, pàápàá jùlọ nínú àwọn ilé tí òòrù ti máa ń mú, ìru ojú ọjọ́ yìí dara gan ni. Nítorí pé òòrù yẹ̀n ò ní sí. To bá dẹ̀jẹ̀ pé èèyàn kàn fẹ́ sàáre sún ọ̀run ọ̀sán ni. Ìru ojú ọjọ́ yìí máa ń fún èèyàn láǹfààní láti sún ọ̀run ọ̀sán ní asun ìgbádùn. Èèyàn oni máa jí nítorí òòrù. Òòrù ò ní, òòrù ò ní múyàn. Èèyàn sì ni máa fẹ́ ra gbogbo abẹ̀bẹ̀, tàbí kó máa wá fáànù kiri tàbí ẹ̀rọ amúlé tutù. Hmm, ìru joojo yìí máa ń mú kí àwọn ǹkan tí èèyàn ò fẹ́ ṣe kó yọrí sí rẹ̀ rẹ̀ nítorí pé kò ní tètè rẹ́ èèyàn. Nítorí òòrùn máa ń tètè jẹ kó èèyàn nígbà tó jẹ wípé èèyàn àti làágùn, èèyàn máa tú nílo ati máa mú omi kiri. Bá irú ojú ọjọ́ yìí, ó máa ń tutù mọ́ni lára yàrá irun. Ó sì ni ó ń tètè béèrè omi. Bákan náà tí, tí èèyàn bá tún jáde kò nílò àgbẹ̀ òòrùn. Ìyẹn àbùrádà tí èèyàn máa ń ga sókè láti fi gbé òòrùn. Nítorí pé èèyàn á ti mọ̀ pé òòrùn ò lè yọ. Ọwọ́ oṣù tó fẹ́ parí ọdún sì ni ọju ọjọ́ sábà, ẹ̀, ọjọ́ ìru ojú ọjọ́ yìí sábà máa ń wáyé. Nínú àwọn ìgbà yìí la máa ń rí irú ojú ọjọ́ yìí. Bí i àwọn September, October, November àti December. Oṣù mẹ́rin tó kẹ́yìn ọdún. Àti bóyá apá kàn January, ìyẹn oṣù àkọ́kọ́ nínú ọdún. Àwọn ìgbà yẹn ni èèyàn tì lè rí àwọn ojú ojọ́ báyìí. Àwọn ìgbà yẹ̀n ni mo sì máa ń fẹ́ràn jù nítorí gbogbo ẹ̀ máa tutù mínimini ara èèyàn máa jọ lọ. Èèyàn máa, máa dán yàtọ̀, àwọ èèyàn máa dán. Èèhè, èèyàn ò ní dàbí ẹni tí ìyá ń jẹ nítorí pé àwọn èèyàn ńi ṣá, àwọn èèyàn ò ní gbé. Wọ́n máa tutù jọ̀lọ̀ ni. Gbogbo àwọn tí a bá, ìpara tí èèyàn sì ń lo máa ń bá ni lára mu. Tí èèyàn bá ṣe ń wẹ̀ tó ń para, ara èèyàn sì máa ń jọ̀lọ̀ yàtọ̀. Yatọ sí ìgbà tó òru bá ń mú lalalala, bí i pé èèyàn tí kò ní lè para gan, ẹni tí ó bá púpa ò ní lè púpa dáadáa. Ǹigbá òtútù, ẹni tó pá púpa, àwọ amọ́ lólólóló, àwọn èèyàn á máa jó wu ẹwá ẹ̀ gan. Hmm, ìròjoojo bẹ́ẹ̀ ni mo fẹ́ràn jù.

Báwo ní mo ṣe máa ma jẹ́ orúkọ tí mi o ní mọ̀, ìtumọ̀ orúkọ mi, orúkọ mi Paradise ní èdè Gẹ̀ẹ́sì, ní èdè Yorùbá Paradise. Ó sì túmọ̀ sí ibi tó rẹwà. Ó túmọ̀ sí ibi tó rẹwà, ibi tí ó dára tàbí ibi tí ó gbin ni, ibi tí kò tí sí làálàá, tí ó ti sí wàláà. Ìtumọ̀ Paradísì nìyẹn. Níwá ní ìdílé wa. Ìyẹn sì jẹ́ lájọ orí ìdí tí àwọn òbí mi ṣe sọ mí lórúkọ yẹn. N ò dẹ̀ fẹ́ràn orúkọ náà púpọ̀. Àwọn èèyàn rò pé tí bá fi máa dàgbà, mi ò ní máa kórìíra orúkọ yẹn. Kódà mo tó tún lè bá àwọn òbí mi tà lórí ẹ. Ǹbí báwo ni wọ́n ṣe máa sọ mí nírú orúkọ báyẹn? Àwọn òbí mi sọ fún mi nígbà tí mo dàgbà. Ṣùgbọ́n ìdàkejì ẹ̀ ni o. Mo fẹ́ràn orúkọ náà púpọ̀ nítorí pé kì í ṣe ǹ ta àwọn èèyàn ń lò káàkiri gẹ́gẹ́ bí orúkọ, orúkọ àdáni, orúkọ tí à ń sọ ọmọ, àwọn èèyàn kì í sábà jẹ́. Nítorí náà ó, ó ṣára ọ̀tọ̀. Mo sì tún fẹ́ràn rẹ̀ nítorí pé ìyàsọ́tọ̀ pé ó jẹ́ orúkọ àdáni. Èèyàn tún lè fi sọ ilé iṣẹ́, èèyàn lè fi sọ ilé iṣẹ́, èèyàn lè fi sọ orúkọ àdúgbò, orúkọ ìpínlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríṣìíríṣìí ni orúkọ yẹn wúlò fún. Kí èèyàn bá ti di àwùjọ, kí èèyàn bá di àwùjọ, kí èèyàn bá dàrúkọ Paradise àbí Paradísì, àwọn èèyàn máa tún gbé àfiyèsí sí yẹn yàtọ̀. Àwọn tó bá fẹ́, tó bá fẹ́ mú ọ̀sìnà bá orúkọ yẹn náà, a súmọ́ wọn. Èèyàn tó ń bẹ̀rẹ̀ sí í jèrè àwọn èèyàn sì ó yan ara ẹni yẹn. Paápa jùlọ orúkọ yìí ti ṣiṣẹ́ fún mi ní ọ̀pọ̀ ìgbà. To jẹ pé nígbà tí bá ẹgbọ́n fẹ́ fún àwọn èèyàn ní nǹkan tàbí tí àǹfàní kò bá yọ, tí wọ́n sì ń fẹ́ ná wọ́ ẹ sí àwùjọ, tí a bá ti sọ orúkọ wa tàbí tí a kọ̀ sílẹ̀ fún wọn láti ṣàyẹ̀wò, wọ́n máa ń fẹ́ láti mọ̀ mi. Ọ̀pọ̀ ìgbà ní ó jọ bí torí orúkọ mi la àwọn èèyàn ṣe mọ̀ mi tàbí láti fẹ́ bá mi sọ̀rọ̀. Ẹ̀ni tí mo sì fẹ́ tẹ́lẹ̀ náà, orúkọ mi ẹ lo wọlé títí mo wẹ̀. Kí ni orúkọ yìí túmọ̀ sí? Kí ni ìtọ́ fi sọ ọmọ ẹni yìí lórúkọ yìí? Jíjẹ́ díẹ̀ lọ fi ń sọ mọ̀ mí lórí ìjẹ́ pé orí wé ìwà mi náà bá orúkọ mi wọ́n. A sì fi bẹ̀rẹ̀ eré, eré ìfẹ́ wa. Ìtumọ̀ orúkọ yẹn lágbára gan-an dúró. Bí ọgbà ìdẹ́ra ni a lè pè é, ọgbà ìdẹ́ra. Tùnú ẹbí kíbí tó bá ti jẹ́ pé ìgbádùn wa tí ó sì wàhálà, Párádísè ni bẹ́ẹ̀. A lè gbé ìgbà tí àwọn Ádámù àti Ẹ̀fà gan-an, nígbà tí Ọlọ́run dà wọ́n, ó fún wọn sí inú ọgbà ìdẹ́ra kan. A tún lè pè ibẹ̀ náà ni Párádísè. Èyí tí Ọlọ́run sì ṣèlérí fún wọn ọjọ́ iwájú náà pé ń bọ̀, tí àwọn èèyàn dáadáa máa gbé inú rẹ̀, Párádísè náà ni èyí tí Ọlọ́run ṣèlérí. Lóòrè náà a lè rí pé orúkọ gidi ni mo ní. Ẹ̀mí náà sì máa fi yan gan-an. Níbo máa dùn pé mo ń jẹ́ orúkọ bẹ́ẹ̀. Ó sì máa ń ṣiṣẹ́ fún mi lóòrèkóòrè nígbà tí n bá di àwùjọ. Nítorí pé orúkọ náà tàyọ́, ó sì sára ọ̀tọ̀, mo sì fẹ́ràn rẹ̀. Párádísè pẹ̀lú ìtumọ̀ gidi, ọgbà ìdẹ́ra tàbí ibi tí ó dára tí ó lẹ́wà.

Mi ò fẹ́ràn àti máa jiyàn. Jíjíyan kò ki ń bá mi lára mú. Awọ́n á lá mi. Mo sì máa ń mú àjọṣe tí kò dánmọ́ra wá láàárín àwọn èèyàn, pàápàá jùlọ láàárín ọ̀rẹ́ tàbí mọ̀lẹ́bí tàbí ìdílé tàbí aládùúgbò. Jíjíyan kò kí ń sábà bí mọ́ re. Pàápàá jùlọ nígbà tí àwọn méjèjì tó máa ń jiyàn náà bá jẹ́ kì í gbọ́ kì í gbà. Tí ọ̀rọ̀ tí ẹni àkọ́kọ́ ń sọ tí ó farabalẹ̀ ṣàlàyé ẹ, tí ẹni kejì náà sì fẹ́ gbà tí ẹni àkọ́kọ́ ń sọ wọlé. Nígbà tí ẹni kan ò bá ń fi ara balẹ̀ gbọ́ tẹni kejì tàbí tí kò jọwọ́ ara rẹ̀ pé kí ẹni kejì kọ́kọ́ sọ̀rọ̀, ìjiyàn máa ń mú kí a ríwó tí ó gbóná janjan tàbí èdèkùyèdè kó ṣẹlẹ̀. Nítorí pé ibi jíjíyan ni éébú tí màá máa jáde déẹ̀dẹ̀. Ibi éébú sì ni épè tí màá máa jáde. Pàápàá jùlọ, rírán ni sí ilé bí bú ìyá ẹni àbí bàbá ẹni. Bí pé ẹni kejì ní orúkọ tí kò yẹ. Bí pé ara wa ní àwọn nǹkan burúkú fífi ara ẹni kejì wé àwọn nǹkan burúkú, ẹranko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí náà mi ò fẹ́ràn ẹ̀ rárá. Àmọ́ nídìí eré ìdárayá bọ́ọ̀lù, mo fẹ́ràn kí màá jiyàn kí n máa parọ́. Nítorí pé àwọn okódóró ọ̀rọ̀ wà nílẹ̀. Àwọn ǹkan tí mo lè fi kín àwọn ọ̀rọ̀ mi lẹ́yìn wà lórí íńtánẹ́ẹ̀tì tí mo lè wá jáde tí ẹni náà sì fi rí. Nítorí náà, mo màá fẹ́ jiyàn débi gẹẹ. Nítorí pé màá maa wo pé báwo ni èèyàn ṣe lè gba nǹkan tín bàá sọ gbọ́ pẹ̀lú okódóró ọ̀rọ̀ tó wà nílẹ̀ àti àwọn oríṣìíríṣìí àmì tí mo ti fi hàn. Oríṣìíríṣìí ìwádìí tí mo ti ṣe tí mo ti fi hàn gẹ́gẹ́ bí ìwádìí mi pé òun rè é, tó sì kín ọ̀rọ̀ mi lẹ́yìn. Síbẹ̀síbẹ̀ náà, ẹni kan á máa sọ pé òun ń gba. Pé ọ̀nà ọ̀tọ̀ lórí. Ìdí nìyẹn tí mo sì máa ń jiyàn. Ibí eré ìdárayá nìkan ni mo sì ti máa ń jiyàn. Pàápàá jùlọ tó bá jẹ́ lórí ìkànnì tí ó jẹ́ pé àtẹ̀jíṣẹ́ la fi ń jíṣẹ́ síra wa. Tàbí nínú gúrúùpù eré ìdárayá bọ́ọ̀lù gbígbà tí a máa ń sọ̀rọ̀ nípa àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó kọjá, àwọn tí a rí nínú ohun tó ń gbá lórí pápá náà tàbí láàárín àwọn àgbá bọ́ọ̀lù méjì tàbí láàárín àwọn àgbá bọ́ọ̀lù kan fúnra wọn bí i méjì tí a máa ń mú pápọ̀ tí wọ́n sì ń gbá ààyè kan náà lórí pápá. Àríyànjiyàn máa ń wáyé bẹ́ẹ̀. Èmi sì máa ń gbádùn ìgan nítorí pé mo máa ń ní òkòdoro ọ̀rọ̀, mo sì máa ń ṣe ìwádìí mi. Àwọn ìwádìí mi náà jẹ́ màá mú iná dóko. Mi ò kí ń rí bíi kítà nípa iye data tí màá rà láti fi ṣe ìwádìí lórí eré bọ́ọ̀lù. Nítorí mo fẹ́ran bọ́ọ̀lù kan. Nítorí mi ò sì kí ń fẹ́ máa ṣe àríyànjiyàn lórí irọ́ tó jẹ́ pé nígbà tí wọ́n bá lọ wádìí, wọ́n á rí pé ọ̀rọ̀ mi òtù bá ń tẹ ni. Ẹ̀mí fẹ́ràn kí màá jiyàn tí ó bá jẹ́ ti ọ̀rọ̀ bọ́ọ̀lù eré ìdárayá bọ́ọ̀lù. Ṣùgbọ́n tó bá jẹ́ àwọn àríyànjiyàn mìíràn, pàápàá jùlọ tó bá jẹ́ pé inú fùfú lẹ ẹni kejì tí mo ń bá jiyàn, mo máa ń bẹ̀sẹ̀ mi sọ̀rọ̀ ni. Mo sì máa ń fi ẹni yẹ̀n lẹ́ jẹ́ẹ̀

Ìgbà méjì ni mo máa ń fi fọ ọkọ̀ mi. Lọ́pọ̀ ìgbà, ẹ̀ẹ̀miji mo sábà máa ń fọ lóju mọ́, nítorí pé ibi tí mo máa ti ń ṣiṣẹ́ ó nàṣẹ́ díẹ̀ sí ibi tí mò ń gbé. Mo máa ń fi ìdajì fọ̀, má tíì jí ní ìdajì, màá ti fọ gbogbo ọkọ̀ mi, màá fọ̀ inú tẹ̀yìn. Ìyẹn láàárọ̀, bá bàjú lọ ní ìdajì, ẹ̀yẹn, ẹ́, ẹ́, ara nìkan ni mo sì máa ń pàféèsi sí jù ní gbogbo àárọ̀. Àmọ́ tó bá ti di, ìparí ọ̀sẹ̀, màá fọ̀ inú tẹ̀yìn nínú, màá gbọn gbogbo àwọn aṣọ tó wá ń bẹ àti aṣọ ìtẹ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti ara àga ìjókòó sí tumọ̀tumọ̀ tó wà nínú rẹ̀, màá gbọn gbọ. Ó sì le jẹ́ pé ilé tó ti ń fọ ọkọ̀ yẹn, car wash, ni mo máa gbe lọ tí wọ́n máa bá mi fọ̀ tinú tẹ̀yìn, tí màá sì ra gbe wálé. Ní àwọn ọ̀run àárín ọ̀sẹ̀, nígbà tí màá ti fọ̀ láàárọ̀ tí mo ti lọ ibi iṣẹ́, tí mo ti ṣe iṣẹ́ mi tán, tí màá ti ń padà bọ̀ nílé, mo máa ń gbé ya ibi tí a ti ń fọ ọkọ̀ lọ́pọ̀ ìgbà. Kì í ṣe gbogbo ìgbà o, àmọ́ lọ́pọ̀ ìgbà. Wà á gbé ya bẹ, wọ́n á kọ́ bá mi fọ ìta ẹ̀, màá gbe wálé. Tàbí tí màá ti dé ilé tí ó bá ti rẹ̀ mí ju, màá fọ́ fúnra mi kí n má ba à túnu ọwọ́ síta. Ó sì le jẹ́ pé, bí àwọn àbúrò mi tí ó wà ládùúgbò, wọ́n máa sọ pé àwọn fẹ́ bá mi fọ ọkọ̀ àbí àwọn tó bá gbé, wọ́n fẹ́ kí n fún wọn lówó tí wọ́n sì fẹ́ ṣiṣẹ́ ráńpẹ́ fún. Mo máa nípé kí wọ́n bá mi fọ. Ìgbà mìíràn sì rí, ka-- ní, ní òpin ọ̀sẹ̀, kàkà kí n gbé lọ ilé ìfọ ọkọ̀, ara àwọn ọmọ yìí náà ni màá tún pé níbí kí wọ́n jẹ́ kí wọ́n máa mi fọ. Láti máa ṣe tẹ́ya tẹ́ya torí pé tí bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ náà, mo máa bá wọn mú nǹkan bọ̀ pẹ̀lú iye, ẹ́, ìwúrí ni wọ́n máa fi lọ fọ. Torí náà àárọ̀ ní ìdajì kí n tó jáde, màá ti sáré fọ ara ọkọ̀ mi. Tí màá sì ń bọ̀ lálẹ́ náà, màá gbé ya ibi tí a ti ń fọ ọkọ̀ tàbí tí màá ti dé ilé, màá fọ ọkọ̀ mi fúnra mi. Àwọn ìgbà méjì tí mo rí pé ó dára jù. Tí ó bá ṣe pé ní ọ̀sán, bóyá ẹrọ̀fọ tá sí gbogbo ara ọkọ̀ tí ó wá nílò kí wọ́n fọ̀ ní kọ́mọ kóbọ̀ nítorí àwọn oníbàárà tí èèyàn máa, ni wọ́n a fẹ́, ní wọ́n máa, tí wọ́n máa fẹ́ rí ọkọ̀ èèyàn nìkan tó wọ inú ilé iṣẹ́, tí wọ́n máa wò ó bí kílódé tí wọ́n fi gbé ọkọ̀ tó dọ̀tí báyìí sí ìta, n, ó máa jẹ́ kí wọ́n tètè lọ fọ. Tàbí fún àdúgbò èèyàn ń gbé bọ̀n lé, ìgbà ara rí bálabàla kò ní bu iyì fún wọn. Bá bàjú lọ àwọn tó ti mọ̀ èèyàn gẹ́gẹ́ bí onímọ̀ tó tẹ́lẹ̀ tí wọ́n bá tètè fọ̀ láàrín ọ̀sán yẹn tó ń dúró dé pé ẹ́ tó ń bá délé lálẹ́, kò ní ní ìlàwújọ. Nígbà tí wọ́n bá ń gbé mọ́tò tó ti dọ̀tí tí àbàtà ti ta sí gbogbo ara rẹ̀ tí ẹrẹ̀ wà ní gbogbo ibi, ibi táyà rẹ̀, àwọn èèyàn kò ní lè bọ̀ fún, fún wọn. Torí náà àwọn ẹ̀kọ̀ kan báyẹn ló fi jẹ́ pé ọ̀sán ni mo máa fọ ọkọ̀ mi kí ó lè wà ní mímọ́ tọ́ni. Tí bá dẹ̀ tí fọ lọ́sàn báyẹn, kò kí nílò kí n tó fọ̀ láalẹ̀ mọ́. Mo máa kọ́, màá gbe lọ ilé láti lọ, láti lọ páàkì rẹ̀ síbí kan. Ṣé àárọ̀ àtàlé kankan ni lájọ orí ìgbà tí mo máa fi ń fọ ọkọ̀ mi nítorí pé àwọn àsìkò tó rọrùn fún mi ni yẹn.

Dáadáa, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Bó ti jẹ́ pé irú ẹ̀dá tí a dá mi, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn kí n máa rìnrìn àjò. Bá pàjúlọ tó bá jẹ́ ibi tó jìnnà táa ti ń lo wákàtí méjì, wákàtí mẹ́ta àti jù bẹ́ẹ̀ lọ, wọ́n máa ń tètè sun mi. Ǹbọ̀ wọn, nígbà tí mo fi lọ, tí mo fi awon irin àwọn ìrìnàjò yẹn, mo máa ńeedi ogún mọ́ tí mo máa fi ń lọ kíkan Ṣèpé okọ̀ wùnmí láti lọ gba tẹ́gùn àbí láti lọ gba fẹ́, àbí láti lọ yàwòrán ọbẹ̀, àbí láti lọ wo àyíká ibẹ́ bó ṣe rí. Mo máa ń ní olejẹ́ gbé láti lọ wo ìdílé mi bí ọjọ́ ti pẹ́ tí mo ti rí wọn gbẹ̀yìn. Ó sì lè jẹ́ wípé è mọ lọ iṣẹ́ ló gbé mi lọ. Ǹbí mo gbọdọ̀ lọ láti lọ ṣiṣẹ́ lọ́hun. Àwọn ìgbà mìí sì rí i tó jẹ́ pé, a lọ ṣe ìnáwó ni. Ó sì gbọ́dọ̀ dá kí n wà níbẹ̀. Ǹbí wọ́n máa ń gbé mi lọ sí láti rìnrìn àjò lọ sí ìlú mìíràn. Ni gbogbo ìgbà tí mo fi ń ṣe ètò àti wọ ilé ẹ̀kọ́ gíga, ìrìnàjò máa ń gbé mi lọ si oríṣiríṣi ìlú láti lọ kọ àwọn ìdánwò tí a máa fi wọ ilé ẹ̀kọ́ gíga. Mo sì ṣe léyi, mo ṣe gbogbo kìrákítà yẹn láàárín ọdún mẹ́ta e láàárín ọdún mẹ́ta lẹ́yìn tí mo ti parí ilé ẹ̀kọ́ gírámà. Oríṣiríṣi ìdánwò náà ni mo ṣe kiri. Mo ti lọ sí àwọn ìlú mi bi Delta, ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Enugu. Mo lọ sí Ogun State ní Abẹ́òkúta. Eko náà ni mo sì ń gbé nígbà yẹn kó tó di pé mo padà wá kọ ìdánwò ilé ìfẹ́. Ọba Fẹ́mi Awólọ́wọ̀ University ní Ilé Ifẹ̀. Tí mo sì wá pàpa igi ìdánwò yẹn wọ́n sì gba mi wọlé sí ilé ẹ̀kọ́ gíga Ọba Fẹ́mi Awólọ́wọ̀. Ilé Ifẹ̀ náà ni mo dẹ̀ sí wá padà fi idi múlẹ̀ sí lẹ́yìn ìgbà tí mo parí gbogbo ẹ̀kọ́ mi ní ilé ẹ̀kọ́ gíga náà. Í náà, ìrìnàjò ti gbé mi káàkiri oríṣiríṣi ìpínlẹ̀. Ìgbà mìí sì rí i tó jẹ́ pé pẹ̀lú bí mo ṣe fẹ́ràn ìrìnàjò tó, ìrìnàjò mi máa ń gbádùn mọ́ ni. Nítorí ó máa ń fún mi ní ọgbà àkókò láti lè ronú nígbà ara mi, nígbà ìgbésí ayé mi, nígbà tí mo fẹ́ lọ bá lóhun tàbí àwọn nǹkan tí mò ń kó ju lọ́wọ́lọ́wọ́ tàbí nígbà ìdánwò tí mo fẹ́ lọ ṣe, àárín ìrìnàjò yẹn ni màá ti máa múra sílẹ̀. Nígbà tí bá sì de òun naa, o ṣe ṣe kó jẹ́ pé àwọn tí máa bá lóhun bí ìgbà tí ó jẹ́ bí tí a bá lọ ṣe ìnáwó. Àwọn ojú tó ti ń mú wá tẹ́lẹ̀ tí ó sì ti pẹ́ta ti ríra sẹ́yìn sẹ́yìn la máa ń ríra tí a máa yọ múra wá, tí a máa gbádùn ìfararura pẹ̀lú ara wa lọ́lọkan ọjọ́ kan. Àwọn ìrìnàjò bẹ́ẹ̀ máa ń gbádùn mọ́ ni. Àwọn ìrìnàjò mìí sì rí i tó jẹ́ pé kò ní fi bẹ́ẹ̀ dánmọ́rán pá pàjúlọ nítorí sókèrefa kèrè ọkọ̀ lójú ọ̀nà tó máa ń jẹ́ kí ibi tí à ń lọ kí ó tún jìnà sí i tàbí kí ó pẹ́ kí a tó dé ibẹ̀. Àwọn ọ̀rọ̀ àgbófiro náà tó sì máa ń wà lọ́kọ̀ tó máa ń dá wa dúró lẹ́ẹ̀kan, lẹ́ẹ̀meji, lẹ́ẹ̀kẹta n tó máa ń jẹ́ kí ìrìnàjò sun mi. Ìgbà mìíràn gan wọ́n máa ń ní ká bọ́lẹ̀ nínú e ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ta wà kí wọ́n lè yẹ gbogbo ọkọ̀ wò àti ara wà àti ẹrù wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdí tí ìrìnàjò fi máa ń su mi nigbà mí ni ìyẹn. Àmọ́ mo ti lọ oríṣiríṣi ibi, mo sì mọ̀ boya mo ti ṣi máa lọ àwọn mìí láìpẹ́.

Ojú mi dára. Hmm, ìrísí mi dára. Mo máa ń fi àkíyèsí tó pọ̀ sórí bí mo kí ojú mi gúnregé fún àwọn èèyàn láti rí. Nítorí mo jẹ́ èèyàn pupa, mi ò gbọdọ̀ sùn lé, mi ò gbọdọ̀, mi ò gbọdọ̀ máa pàfìí sí i, mi ò gbọdọ̀ gbojú kúrò nínú títọ́jú ara mi, pàápàá jùlọ ojú mi. Mi ò fẹ́ máa ní àwọn oró rẹ́ ní ojú, ìyẹn pimples. Nítorí náà, mo máa ń fẹ́ ṣe ohun gbogbo tí bá lè ṣe láti lè rí pé ojú mi gúnregé, ojú mi sì dára fún wíwọ̀. Mo sì ti wà ní, hmm, ọjọ́ orí àti gbéyàwó. Nítorí náà, nǹkan kan ló máa ń fa àwọn obìnrin náà mọ́ra tí wọ́n ma fẹ́ láti súnmọ́ mi. Tí ojú mi ò bá sì dára, ìyẹn ò lè ṣe é ṣe láti lè rí obìnrin tí ó rẹwà gan-an láti fẹ́. Nítorí náà, ọ̀pọ̀ ìgbà ló fi jẹ́ pé àwọn èèyàn máa ń dìde sọ fún mi pé àwọn fẹ́ràn bí ojú mi ṣe rí. Nítorí pé mo máa ń pa ọmọ dáadáa, mo máa ń tọ́jú rẹ̀, mo máa ń fi jẹ èso àti àwọn nǹkan gidi mìíràn láti lè, láti lè jẹ́ kí oju mi, ojú mi túbọ̀ dára sí i. Bá kan náà, mo ní àwọn èròjà tí mo máa ń lò bí i àwọn, ẹ́, òróró ọmọdé tí mo máa ń fi na ojú lẹ́yìn ìgbà tí mo bá ti wẹ tán. Mò máa ń fi aṣọ tó mọ́ tónitóni, màá ti bọ òróró ìyẹn náà tó dàbí omi, tó dàbí gbó sì ní ọtí díẹ̀díẹ̀ nínú. Ó máa ń jẹ́ kí ojú mọ́ lọ́lọ́lọ́lọ́. Ẹ̀ni tí ó bá fẹ́ ní ìrù rẹ́, tí ó sì fẹ́ ẹ kú jù ńjọ́ lọ, ló máa ń sábà lo. Nítorí náà, mo máa ń lò tí mo bá ti wẹ láàárọ̀, mo máa lò tí mo bá ti wẹ lálẹ́, mo máa lò. Páápàá jùlọ tí mo bá jáde láàárọ̀. Ṣùgbọ́n tí bá jé pé mo ń jáde ọ̀pọ̀ ìgbà ni mi kì í sábà lo nítorí òru, ìta àti òòrùn, ó lè jẹ́ kí ojú èèyàn tètè jóná. Hmm, àwọn ìgbésẹ̀ tí mo ti gbé ní láti lè jẹ́ kí ojú mi túbọ̀ sùn wọ̀sì, kí ẹ tó ń gúnregé, ó sì ń hàn. Torí àwọn èèyàn rí àyípadà tí ó ṣẹlẹ̀ nínú bí ojú mi ṣe rí tẹ́lẹ̀ àti bí ó ṣe rí nísìí. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí í gbé àfíì ẹ sí ara ọ̀tọ̀, sí ojú mi àti irun orí mi. Hmm, nítorí náà, nísìí mo fẹ́ràn bí mo ṣe rí nísìí jù bí mo ṣe rí tẹ́lẹ̀ lọ. Nítorí ojú mi tàn mọ́lẹ̀ yóò, ó sì gbé ẹwà bíi pupa mi jáde. Ìṣẹ́ tí mò ń ṣe tẹ́lẹ̀ láwọn ìgbà kan jẹ́ kí ojú mi dúdú wá. Mo sì jẹ ẹni tó ti jo náà lójú. Tàbí ẹni tí ò kí ń bí ìkìtà nípa ara ẹ, tó jẹ́ pé kí nǹkan jẹun, kí nǹkan ṣiṣẹ́, kí ń dẹ̀ sùn ni mi ò, ó máa dàbí pé mi ò kí ń fi bẹ́ẹ̀ wẹ̀. Ṣùgbọ́n àti ìgbà tí mo ti mọ́jútó ọ̀rọ̀ ojú mi, mo ti fẹ́ràn bí ojú mi ṣe rí. Bá kan náà, ẹ̀yìn ojú mi náà, mò ń ríran kedere nítorí pé mò ń jẹ àwọn oúnjẹ tó dára lásìkò. Mo sì, mo sì fi jíjẹ ewébẹ̀ àti èso ṣe lájúri nínú àwọn oúnjẹ tí mò ń jẹ. Ìyẹn ló jẹ́ kí n lè ríran kedere. Kódà mo máa ń ríran láti ibi tó jìnnà gan-an. Tí àwọn èèyàn bá máa ń béèrè lọ́wọ́ mi nígbà mìíràn pé à, báwo ni mo ṣe rí i tó wà níbẹ̀? Tàbí tí ẹni kan bá gbé fóònù ìdánilọ́ kan tí wọ́n bá tẹ àtẹ̀jíṣẹ́ sí i, mo máa ń lè ka kété kété láti ọkàn. Wọ́n sì máa ń, àwọn èèyàn sì máa ń ṣe kààyè fi bí mo ṣe lè rí láti ọkàn bẹ́ẹ̀. Ọ̀pọ̀jùlọ àwọn èèyàn tó jẹ́ bí ẹgbẹ́ mi, ó sì jẹ́ pé aṣọ ìgbẹ́ ni ilé ọgbọ̀n ọdún ni, àwọn mìíràn ló ti bẹ̀rẹ̀ sí í lo gègé, ẹh, wọ́n sì bẹ̀rẹ̀ sí í lo gíláàsì ojú. Ṣùgbọ́n kí í ṣe bí ì mi, mi rò pé mò lè lo ní asiko tó súnmọ́lé sí ìsinyìí. Nítori pé ojú mi dára gan-an. Yàtọ̀ sí, n, ìta ojú mi, ẹ̀yìn ojú mi náà dára. Mo lè wo kan, ojú mi náà lè sì fanímọ́ra.

Mi ò ní pàtó àsìkò tí mo máa lọ sùn. Iṣẹ́ mi o, iṣẹ́ tí mò ń ṣe o, fíbẹ̀ fàyè gba àsìkò ogún mọ́kàn. Èmi ni mo ní iṣẹ́ ara mi o. Ìgbà tí bá wù mí mo sì lè ṣe é. Ìdí nìyẹn tó fi jẹ pé nígbà mìíràn, ọ̀wọ́ alẹ́ ni mo ṣé máa bẹ̀rẹ̀ iṣẹ́ mi. Ọ̀wá alẹ́ tó yẹ kí n lọ sùn bóyá láàgon mẹ́sàn-án yẹn ni mo ṣé máa bẹ̀rẹ̀ iṣẹ́ tí màá ti fi ọ̀sán sùn, ojú mi a sì dáa lálẹ́. Ó sì lè jẹ́ pé òru bí aago kan àbí àago méjì ni mo ṣé máa lọ sùn. Nígbà tí mbá ti ṣe gbogbo ohun tí mò fẹ́ ṣe jẹun, gba game lórí ẹ̀rọ alágbèéká mi tàbí wo eré ìdárayá lórí ẹ̀rọ alágbèéká mi tàbí lórí tẹlifíṣàn mi tàbí lórí ẹ̀rọ kọ̀m̀pútà mi. Ó lẹ̀ jẹ́ pé òru yẹn ni mo ṣé máa lọ wá gbé fẹ́ gbe lélẹ̀ sùn. Ó sì lè jẹ́ pé nígbà mi, má wò pé láàárín ọ̀sẹ̀ yìí, mo fẹ́ tẹ̀lé ìṣètò a ti tètè máa sùn. Aago mẹ́ẹ̀jọ, aago mẹ́sàn-án mo ti sùn, ó wá pẹ́ mi ju aago mẹ́wàá, mi ni jẹ́ kó kọjá. Màá pa gbogbo àwọn nǹkan tí ó lè mú kí ojú mi dà, màá pa tí sẹ́gbẹ́ kan, ẹ̀rọ alágbèéká mi, màá pa iná ojú ẹ, màá pa íńtánẹ́ẹ̀tì, màá pa ohun ẹ̀ kí ohunkóhun má bàá tún, kí wọ́n má bàá di mí lọ́wọ́ ọrùn mi tàbí kó jí mi lójú ọrùn. Màá pa gbogbo, màá pa iná inú yàrá mi kí gbogbo ilé dùdù, kí ó lè jẹ́ kí n lè tètè sùn. Ndẹ́yìn yẹn màá wá ṣí fáànù sórí láti mú kí atẹ́gùn má fẹ́ sí mi kí ni lè tètè mú ọrùn lọ kó ọrùn náà sì lè wọ̀ mí lára torí mo mọ ìgbà lọ́ jẹ́ pé tí mo bá sùn wọra dáadáa, tímbá fi máa jí, ojú mi máa dà á gùdàí, a dàbí pé kí n tún wá ọrùn sùn fún bí ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Òò. Torí náà, jálẹ̀ ọ̀sẹ̀ yẹn tí mbá ti pínú mo fẹ́ tètè lọ sùn, jálẹ̀ ọ̀sẹ̀ yẹn ni mo máa fi ṣe gbogbo ohun ìṣètò yẹn tí jẹ́ pé màá sùn ní àsìkò tí ọ̀tọ̀ọ̀ tó, tó bá. Fi má di aago mẹ́fà àárọ̀, màá tètè jí. Ara mi a wá jí pẹ́ pé, àra mi gan à mọ̀ pé mo sùn dáadáa, ara a bàlẹ̀. Ṣùgbọ́n ní ti ọjojúmọ́ ìgbésí ayé mi ò ní àsìkò pàtó tí mò ń sùn. Mi ò sì fẹ́ràn kí n máa tètè sùn gan nígbà mi nítorí pé ibi tí mo tẹ̀tù ń gbé, àwọn mìíràn máa ń pẹ́ níta kí wọ́n tó wọlé nítorí náà èmi ló máa ń ké sí láti wá bá wọn ṣì ilẹ̀kùn níta. Ìyẹn géètì àdúgbò, géètì ilé gbígbé wa. Nígbà tí wọ́n bá ti pẹ́ dé bí i aago mọ́kànlá, aago méjìlá ń gbá mi, bóyá wọ́n rí ìrìnàjò ọ̀kọ̀ọ́ sì bàjẹ́ lọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èmi ló máa kan sí pé kí n jọ̀ọ́ kí n wá bá wọn ṣe ilẹ̀kùn. Ìgbà mìíràn sì rí, ó sì jẹ́ pé game tí mò ń gbá, mi ò tíì gbọdọ̀ kúrò lórí ẹ torí pé mo fẹ́ parí àfojúsùn nǹkan tí mò ti gbé lé ra mi lọ́wọ́. Ní bí mo fẹ́ kọjá nínú game náà? Òò, nítorí mo fẹ́ le bá, mo gbọdọ̀ parí ẹ kí n tó lọ sùn. Nígbà tí wá sì ti di aago mẹ́sàn-án, mẹ́wàá, mọ́kànlá, màá rí pé àsìkò tó yẹ kí n sùn a ti kọjá ṣùgbọ́n mo gbọdọ̀ le gúńgún, mo gbọdọ̀ le ibi tí mo fi ṣe gúńgún ilẹ̀pa mi, mo gbọdọ̀ le bá nínú game náà. Ó sì lè jẹ́ pé eré ni mò ń wò, fíìmù ni mò ń wò lórí tẹlifíṣàn, màá fẹ́ kí n parí ẹ kí n tó lọ sùn. Ìyẹn náà sì máa ńipa lórí àsìkò tí mo máa fi ń sùn, ó máa ń pẹ́ ní ọ̀pọ̀ ìgbà kí n tó lọ sùn. Ohun tí mò sì máa ń sùn náà o, bíbẹ̀ tó nǹkan.

Ibi tí mo ti máa ń ra ọjà, àwọn nǹkan tí mo máa ń ní sílé àti àwọn oúnjẹ tí mo máa ń rà sílé àti àwọn ohun mímu tí mo máa ń rà sílé, àwọn ọtí ẹlẹ́rìndòdò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibẹ̀ ni mo fẹ́ràn jù lọ, nítorí pé oríṣiríṣi àwọn nǹkan ni mo máa ń rí bẹ́ẹ̀. Pàà pàà jùlọ àwọn nǹkan tí mo, tí ò rí rí tàbí àwọn nǹkan tí mo, tí mo fẹ́ràn láti máa rí tàbí àwọn nǹkan tó fanimọ́ra tí ojú ń yàn án fún oríṣiríṣi okùn bẹ́ẹ̀. Àwọn mìí sì rè, a mú wọn wá láti òkè, a kó wọn láti òkè òkun láti wá ta ní ibi báyí. Ó máa ń fún mi láǹfààní láti jẹ àwọn nǹkan tí wọ́n ń ta ní òkè òkun ní ibi bá yìí. Ìdí ni yẹn tó fi jẹ́ pé ibi tí mo fẹ́ràn jù lọ níyẹn. Àwọn mìíràn sì wà, àwọn ibòmí wà tí mo tún fẹ́ràn náà, bí i orí pápá ìṣeré tó wà ní inú ilé ẹ̀kọ́ gíga tí mo ti ṣe tán ní Ilé Ifẹ̀, ní ọ̀ṣun, ìpínlẹ̀ Ọ̀ṣun ń bíbà yìí. Ìbẹ̀ ni a ti máa ń ṣe eré ìdárayá tí a máa ń ṣe ìfẹṣẹ̀wọnsẹ̀, bọ́ọ̀lù gbígbá, ibẹ̀ náà máa ń wù mí láti lọ. Ìbọn torí okùn tó máa ń tán ní bẹ́ẹ̀ kó kì í jẹ́ kí n lè máa lọ lórèkóòrè. Ní ìdí náà tórí jẹ́ pé ibi tí mò yan láyò jù ní ibi tí mo ti lè máa lọ ra ọjà. Mo sì lè kàn wá ta níbẹ̀ kí nǹkan máa wọ̀, wà tó ń kọjá lọ tóti ra ọjà. A bá ò tó ń wọlé tó bá fẹ́ lọ ra ọjà, tí ó máa ń mú kí n lọ lọ́gbọ́n ìgbà nìyẹn. Ibi tí mo sì fẹ́ràn jù lọ ni. Bí ó ṣe jẹ́ pé ká ní mo wà ní tòsí ibi tí òkun wà àbí ọ̀ṣà tàbí odò tó ń sàn, mo máa wùn kí n máa lọ bẹ lórèkóòrè. Ibẹ̀ ni ò bá jẹ́ ibi tí mo fẹ́ràn jù lọ. Àmọ́ ìlú tí mo gbé, tí mò ń gbé ò ní gbogbo èèyàn. Tí mo bá rìnrìn àjò lọ sí Èkó nìkan ni mo máa ń really rayé lọ bẹ. Ibẹ̀ ni mo sì fẹ́ràn jù tí màá ṣe lọ sí Èkó. Mo máa lọ bẹ, màá lọ tẹ̀sìbọ̀ omi, màá jókòó síbẹ̀, màá máa mú nǹkan, màá sì máa wò yíká, màá máa rí àwọn ẹyẹ àti bí àwọn èèyàn ṣe ń lúwẹ̀ẹ́ ní etí odò bẹ́ẹ̀. Kódà àwọn mìíràn máa ń wọnú lọ, lọ wẹ̀ ní àwọn ibi tó, tó jìn. Ṣùgbọ́n tí màá ti padà sí ìlú mi ní, ìpínlẹ̀ Ọ̀ṣun, ibi tí mo ti ń ra ọjà ni mo máa ń fẹ́ lọ. Ó nílé ọjà títa kan tó, tó tò mí tí àwọn èèyàn tí wọ́n máa ń fẹ́ lọ báà bàjú lọ. Àwọn, àwọn ilé ìwé tí wọ́n, tí wọ́n kẹ́, àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ gíga tó wà ní ìbí báyìí, ibẹ̀ ni wọ́n sáábà máa ń fẹ́ lọ nítorí pé ibẹ̀ ni a ti lè rí oríṣiríṣi àwọn nǹkan tí ẹnu ń jẹ tí a sì lè fi sílé. Ibẹ̀ sì ní àwọn nǹkan tó bá wà níbẹ̀ yẹn náà ó sì jẹ́ olówó pọ́kú nígbà tí a bá fi wé ara pẹ̀lú bí wọ́n ṣe ń ta àwọn nǹkan yẹn ní ìta tàbí ní àdúgbò ibi tí à ń gbé. Ibẹ̀ ni àwọn nǹkan tí ó jẹ́ pé àwọn ọjà mìí wà tó jẹ́ pé owó tí a máa fi ra ẹyọ kan àbí méjì ládùgbò, ni a máa fi ra bí mẹ́jọ ní ilé ìtajà náà. Nítorí náà oríṣiríṣi ni èèyàn máa rí níbẹ̀ tí ó fi jẹ́ pé owó èèyàn ó máa, ó máa bọ́ sọ́wọ́ èèyàn padà. Kò ní jẹ́ pé òwò ńlá ni èèyàn máa fi ra nǹkan díẹ̀ ládùgbò. Tí èèyàn bá mú owó ńlá lọ ibi ilé ìtajà tí mò ń sọ yìí, nǹkan púpọ̀ ni èèyàn máa kó wá lè níbẹ̀ nítorí pé iye tí wọ́n gbé sórí wọn kò wọ́n tó èyí tó wà ládùgbò.